Ah! Ìbá tí mò ń dẹ lọ ilé oúnjẹ kẹ́yìn ó ti pẹ́ òó, kí ṣe nǹkan tí máa ní bóyá nǹkan kékeré ni torí mi ò dẹ̀ ní owó dáadáa. So tí mo bá dẹ̀ ní, mo máa lọ sí ilé oúnjẹ, mo n máa ná owó púpọ̀ ni. Ǹkan tó pa tí mò ń jẹ fi lọ sí ilé oúnjẹ dáadáa nìyẹn. Gbogbo àwọn oúnjẹ tí mò ń jẹ bí mo ṣe wá yìí, mo máa ń sè wọ́n ni. Torí tí mo bá dẹ̀ sè oúnjẹ fúnra mi, ó máa ń jẹ́ kí n máa ná owó púpọ̀. Ǹkan tó pa tí mo máa ń fi ṣe oúnjẹ fún ara mi nìyẹn. Torí mi ò dẹ̀ fẹ́ràn kí-- kí i ṣe pé mi ò fẹ́ràn kí ń máa lọ sí ilé oúnjẹ ni, mò ń dẹ̀ fẹ́ràn, ṣùgbọ́n mi ò dẹ̀ ní owó dáadáa. Ǹkan tó pa tí mò ń jẹ kì í lọ sí ilé oúnjẹ nìyẹn.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni mo dẹ̀ fẹ́ràn àwọ̀ dúdú. Torí emi, àwọn nǹkan tó bá ti jẹ́ pé tí ǹkan bá ti jẹ́ pé dúdú báyìí, mo máa ń fẹ́ràn ǹkan náà ni. Ǹkan tó bá ti mo fi fẹ́ràn àwọ̀ dúdú nìyẹn, mo dẹ̀ kí ń ṣe eré pẹ̀lú àwọ̀ dúdú, mo dẹ̀ fẹ́ràn kí máa wọ àwọn ǹkan dúdú. So gbogbo ìgbà tí mo bá ti rí àwọ̀ dúdú báyìí, ǹkan tí mo máa ń fẹ́ràn ni, ǹkan tí mo máa ń gbádùn láti wọ dáadáa ni. Ó máa ń fún mi ní confidence láti wọ jáde torí tí mo bá ti rí pé àwọ̀ dúdú ni, so mo dẹ̀ lé ṣe ǹkan tó dẹ̀ yẹ kí ń ṣe, ǹkan tó dẹ̀ dára kí ń ṣe pẹ̀lú ẹ̀.

Orin tí mo dé fẹ́ràn jù ni orin, orin fújì. Mo fẹ́ràn orin fújì dáadáa. Mo máa ń gbádùn orin fújì tí mo bá ti wà nínú ọkọ̀ báyìí mo máa ń fi orin fújì sí mi tí mo bá dé ti wà ní ìta àbí tí mo bá dé wà nínú yàrá mi báyìí, orin fújì ni mo máa ń gbé sí torí nǹkan tí mo fẹ́ràn ni. Mi ò dé kí n ṣe rébẹ̀ bí i orin fújì rárá. Orin fújì nǹkan tí mo máa ń gbádùn láti gbọ̀ ni. Gboigba tí mo bá ti fẹ́ ṣe fàájì báyìí, mo máa ń gbé orin fújì sí iwájú ni tí mo bá ti tán sọ́kọ̀ mi báyìí àbí nílé, mo máa ń gbádùn e gan ni.

Nǹkan tí mo máa ń ṣe ní aṣalẹ̀ ni pé mo máa lọ, tí mo bá ti dé tí mo ti jẹun báyìí, tí mo ti wẹ̀, mo máa ń lọ ibi kan bẹ́ táwọn èèyàn máa tí ń gbá bọ́ọ̀lù ní aṣalẹ̀ yẹn. Mo máa lọ wo bọ́ọ̀lù yẹn ké de pé kí ṣe bí mo máa ń gbá bọ́ọ̀lù náà ni, mo máa wo bí àwọn èèyàn ṣe ń gbá bọ́ọ̀lù yẹn ni. Tí wọ́n bá ti gbá, tí wọ́n bá ti gbá bọ́ọ̀lù tán, a máa lọ kírun. Tí a bá ti lọ kírun báyìí, mo máa lọ tó ọlú àwọn ọ̀rẹ́ mi ká dẹ̀ sí fàájì díẹ̀. Tí a bá ti ṣé fàájì tán, a máa lọ kírun. Láás irun fún ọjọ́ náà, a máa lọ kírun. Nígbà yẹn tí a bá ti kírun tán, màá ma darí lọ ilé kí n dẹ lọ jẹun. Ǹkan tí wọ́n máa ń ṣe ní aṣalẹ̀ nìyẹn.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni kí n máa jẹ, kí n máa mu ẹ̀kọ, pẹ̀lu àkàrà. Mo dè fẹ́ràn kí n máa mu ẹ̀kọ àti àkàrà yẹn, oúnjẹ tí mo fẹ́ràn jù níyẹn. Mo máa ń gbádùn oúnjẹ yẹn dáadáa. Bí mo ṣe wá yi gan òjòjúmọ́ di tí ń ba de mu ẹ̀kọ àti àkàrà, torí ǹkan tó de dáa dáadáa ni, ǹkan tó de dáa fún ara ènìyàn ni kí èèyàn máa mu ẹ̀kọ̀ yẹn. Ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan mìí wa tó jẹ́ pe wọ́n dẹ́ kí mu ẹ̀kọ àti àkàrà, ṣùgbọ́n èmi oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni kí n dè máa mú pẹ̀lú ẹ̀kọ. Mo máa ń gbádùn ẹ̀ dáadáa.

Ọnà méjì ni mo máa ń lò tí mo máa ń fi ń gba owó àwọn ènìyàn. Torí gbigba owó àwọn ènìyàn kì í ṣe nnkan tó dẹ́ wà easy. Bí mo bá fẹ́ bá wọn ra nǹkan, boya àwọn èèyàn won fẹ kí n bá wọn ra nǹkan, tọ, ìgbà yẹn báyìí mo máa gba owó wọn kí n dẹ lọ ra nǹkan tí wọ́n bá n fẹ́ kí n dẹ ra fún wọn. Irú igbà yẹn mo máa ń gba owó àwọn ènìyàn. And àwọn ènìyàn mí n bẹ̀ to jẹ pé wọ́n máa ní kí ǹ dẹ bá wọn fi owó wọn pamọ́. And èmi nǹkan tí mi ò dẹ́ fẹ́ràn kí n máa ṣe nìyẹn. Bí bá ṣe pé mi ò dẹ́ mọ̀ yàn, mi ò dẹ́ mọ̀ bí mo ṣe máa ṣe pẹ̀lú ẹ́yan. Mi ò dẹ́ kí ń gba owó àwọn ènìyàn pamọ́. So àwọn ọ̀nà tí mo máa ń fi n gbowó àwọn ènìyàn nìyẹn.

Irú fóònù alágbèéká tí mo ń lò ní, ó ní Samsung. Torí èmi mó jẹ láì kí gbogbo ǹkan tí Samsung bá ń ṣí báyìí, ǹkán tó fa tí mo máa ń fi ń lo irú fóònù alágbèéká wọn nìyẹn. Mo máa ń gbádùn lílò ẹ̀, mo lè fẹ́ràn kí má lòó dáadáa. So bí fóònù alágbèéká mi ṣe wà níyẹn, ǹkan tí mo máa ń lò ní. Nítorí gbogbo Samsung product yẹn wọ́n dẹ́ dára dáadáa, àwọn ènìyàn máa ń lò wọn dáadáa. So ǹkan tó fa tí mo máa ń fi ń lo àwọn fóònù Samsung alágbááká nìyẹn.

Mi òo dẹ̀ ní àwòrán lára torí kìí ṣe obìnrin ni mí. Àwọn obìnrin ni wọ́n máa ń gbé àwòrán sí gbogbo ibi tí wọ́n bá ń fẹ́ lọ báyìí. So èmi, mi ò dẹ̀ ní i lára. Nǹkan tó fa tí mo dẹ̀ ní i lára ni pé kò dẹ̀ sí nǹkan tí mo máa fi ṣe. To bá ti mo dẹ̀ ní nǹkan tí mo máa fi ṣe ni ẹ̀en ìgbáyẹn bóyá mo lè ní mo máa fi sára mi. Ṣùgbọ́n nígbà tí n dẹ̀ ní nǹkan tí mo máa fi ṣe, mi ò dẹ̀ ní i lára mi rárá. Mi ò dẹ̀ kí ń jùn, mi ò dẹ̀ kí ń fi sára. So bí nǹkan náà ṣe wà fún mi nìyẹn, mi ò dẹ̀ ní àwòrán lára mi.

Èmi kò dẹ̀ sí àwọn iṣẹ́ ìgbóǹṣẹ́ tí mi ò dẹ̀ kí n lọ. Tórí gbogbo iṣẹ́ ìgbóǹṣẹ́ tó bá dé wà available, ni mo máa ń lò. Kò sí èyí tí mi ò dẹ̀ kí n lò torí lílò wọn, nǹkan tó dẹ́yẹ kí ènìyàn máa lò ni. Ǹkan tó dẹ́yẹ kí èyàn dára kọ́ máa lò ni. So, gbogbo ìgbà tí mo bá ti rí iṣẹ́ abọ́kíkó kan, mo máa ń lò ni. Mi ò dẹ̀ ní ìkóríra fún àwọn iṣẹ́ ìgbóǹṣẹ́ yẹn torí àwọn iṣẹ́ mi, èyàn ní láti ṣe wọ́n. Kò dẹ̀ sí bí èèyàn bá máa ṣe ní. Nnkan tó bá ti mú e fi n se awọn iṣẹ agbasoke yen nígbà to yé nìyẹn.

Ah! Rárá o, èmi mi ò dẹ fẹ́ràn oúnjẹ tó dẹ ní ata torí oúnjẹ tó dẹ lata kì í ṣe ǹkan tí mo máa ń gbádùn ni. Ǹkan tófa tí mò dẹ fẹ́ràn nìyẹn. Mo dẹ fẹ́ràn oúnjẹ kó dẹ máa kó máa lata púpọ̀ ó sì máa ní ata díẹ̀. Kata náà sìe dídíídé. So irú oúnjẹ tí mo máa ń fẹ́ràn nìyẹn. Ǹkan tí mo dẹ fẹ́ràn tó máa lata díẹ̀ ni bọ̀yá pẹpẹ suupu bọ̀ ṣùgbọ́n oúnjẹ mi ò dẹ fẹ́ràn kí oúnjẹ máa ní ata. Kí ata oúnjẹ kó dẹ máa wà díẹ̀, kó dẹ máa wà gẹrẹ́gẹ́, kó dẹ máa lọ̀ bọ́ ju. Mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata rárárárára.

Bí mo ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ, àyàrá bí àṣá ni pé àwọn ìṣòro mí ń bẹ̀e tọ́ jẹ́ pé mo máa ń lè ṣe wọ́n. Tí mo bá ti rí pé ìṣòro tí mo máa lè yanjú fúnra ra mi ni, mo máa yanjú ẹ̀. Tí n bá ti lè tí n bá sì lè yanjú ìṣòro yẹn mo dẹ̀ ní ọ̀rẹ́ tó máa ń yanjú àwọn ìṣòro àyàrábíàṣá, mo máa pe ọ̀rẹ́ náà kó ma kó bá mi wá yanjú àwọn ìṣòro yẹn. So bí mo ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ àyàrá bí àṣá nìyẹn. Tó bá ti wà fún mi, mo máa yanjú ẹ̀. Tó bá ti jẹ́ pé nǹkan tí mo máa lè ṣe ni mo máa ṣe. Tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pé mo máa pe ọ̀rẹ́ mi kó wáa bá mi yanjú ìṣòro náà ni mo máa pe ọ̀rẹ́ mi wá. Bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà tí òòrùn bá wà, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára mi, torí ohun tí òòrùn bá pò yẹn kì í ṣe nǹkan tó dẹ̀ da fún ara ènìyàn ni. So, iru ìgbà yẹn, mo máa ń make sure pẹ mo dẹ̀ fi i ohun ìbabobo orun náà sára. Mo máa ń fi ìdáàbò bò òòrùn sára sí irú àkókò yẹn àti irú àsìkò yẹn. So, mi ò dẹ̀ kí ń ṣeré bọ́ọ̀lù, nǹkan náà, mo máa ń ṣe nǹkan náà dáadáa torí nǹkan tó dára kí èèyàn ṣe ni nǹkan tó yẹ kí èèyàn máa ṣe ni. So, bí mo ṣe fẹ́ràn kin máa ṣe nìyẹn, mi ò dẹ̀ kí ń ṣeré bọ́ọ̀lù ẹ́ rárá.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa jù ni oún dẹ ní rice àti ẹ̀wà elépo. Mo dẹ fẹ́ràn oúnjẹ yẹn, mo máa ń gbádùn ṣíṣe oúnjẹ yẹn dáadáa torí oúnjẹ tó dẹ dára kí èèyàn máa ṣe ni oúnjẹ tí mo máa ń gbádùn gan-an ni. Mi o dẹ́ kí ń ṣeré pẹ̀lú jíjẹ oúnjẹ yẹn. Mo fẹ́ràn jíjẹ oúnjẹ yẹn dáadáa. So rice àti ẹ̀wà elépo yẹn mo máa ń gbádùn ẹ̀. Ó dẹ́ dára fún ara mi dáadáa. Mi ò jẹ́ kí ń ṣeré pẹ̀lú ẹ̀. Mo fẹ́ràn ẹ̀ dáadáa, mo fẹ́ràn ẹ̀ gidi gan-an ni. Mo dẹ́ fẹ́ràn rice àti ẹ̀wà elépo yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn torí bàbá kan wà tó jẹ́ nínú àdúgbò wa. Bàbá yẹn ó dẹ̀ fẹ́ràn kí eeyan máa kọ lẹ́tà sí àwọn ọmọ ẹ̀, so èmi ni bàbá yẹn máa ń pè kí n dẹ̀ lọ máa kọ lẹ́tà fún un torí ká dẹ̀ lè send ẹ̀ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n nísìnyi à dẹ wà ní inú ayé tó jẹ́ pé èèyàn odé kò dẹ́ yẹ kí eeyan máa kọ lẹ́tà torí àsìkò tí tó to jẹ́ pé lẹ́tà kì í ṣe ǹnkan tí èèyàn lè kọ. Èèyàn lè lo phone ẹ̀ kó dé send message sí àwọn èèyàn, but ṣùgbọ́n àwọn ẹlòmíi n be tó jẹ́ pé díi isínyi, wọ́n máa ń kọ lẹ́tà. So, irú àwọn èèyàn yẹn mo máa ń kọ lẹ́tà fún won.

Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn ní ọ̀sán yẹn torí èmi kì í dẹ̀ ṣe èèyàn tó dẹ̀ fẹ́ràn ko máa sùn lọ́sàn-án ni. So, nǹkan tó fa tí mo dẹ̀ kí ń máa sùn lọ́sán ni bọ̀ gbogbo ìgbà tó bá ti rẹ̀ mí báyìí, mo máa ń sùn lọ́sán kí n bá lè dá ara mi yá torí orun ṣú ṣùn lọ́sán yẹn O máa ń jẹ́ kí ara èèyàn kó dẹ̀ weak nígbà mí. So, nǹkan tó fa tí mo fẹ́ kí ń sùn ní ọ̀sán ní gbogbo ìgbà yẹn, ìgbà tí mo bá lè sùn lọ́sán ni bọ́yá mo fẹ́ ṣe nǹkan báyìí. So, irúgbà yẹn báyìí mo lè sùn lọ́sán ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni o, ojú mi dára, ojú mi dára dáadáa. Ojú mi yáyì gan ni. Torí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nígbà pé bí ojú mi ṣe dára rí. Ṣùgbá, èmi náà gan bí mo ṣe wáyìí. Mo dẹ̀ fẹ́ràn bí ojú mi ṣe dára. Mo máa ń gbádùn bí ojú mi ṣe dára dáadáa. Mo dẹ̀ fẹ́ràn bó ṣe wà. Mo jẹ́ kí mo tì mo pé ǹkan tí mo ṣe odà jẹ́ kí ojú mi dára dáadá. So bí dí dára ojú mi ṣe wà níyẹn. Ojú mi ó dẹ̀ dára gan ni. Ó jẹ̀ dára tẹ́lẹ̀ pé èmi náà mo jẹ̀ fẹ́ràn bí ojú náà ṣe wà.

Ìlànà ìpolówó mi ni pé mo máa ń polówó àwọn nǹkan dáadáa ní online torí nísìnyí nǹkan ti wà, kí i ṣe bí tẹlẹ to jẹ pe, te yan bá fẹ́ polówó nǹkan, odi tó bá lọ sí ilé tẹlifíṣàn àbí ilé rédíò, èèyàn nísìn pẹ́lu fóònù rẹ̀ ló máa ń fi polówó àwọn nǹkan rẹ̀. Àì nǹkan sìní tí èèyàn bá ti polówó ẹ̀ nǹkan tí nǹkan náà bá da, àwon èèyàn wọn máa wá rá wọn. So ọ̀nà tí mo máa ń fi polówó àwọn nǹkan mi nìyẹn. Ọ̀nà dáadáa ni, ọ̀nà tó jẹ́ pé ipolówó nǹkan ó máa ń lọ bó ṣe yẹ ni, so ọ̀nà tí mo máa ń lò kí n fi polówó àwọn nǹkan mi nìyen.

Ah! Rárá o, mi ò dè tíì lọ sí ọdẹ rí torí kì í ṣe ìsàlẹ̀ mo wà. Ta i pé ìsàlẹ̀ ni mo wà. Ẹ̀hẹn, irú ìgbà yẹn ni bóyá mo dẹ̀ lé lọ sí ọdẹ ni irú ìgbà yẹn. So nǹkan tó fa tí mi ò dẹ̀ lọ sí ọdẹ rí nìyẹn torí inú ìlú ni mo wà. Inú ìlú sì ni kò dẹ̀ sí àwọn ọdẹ dáadáa. Nǹkan tó dé fàá tí mi ò dẹ̀ fi lọ sí ọdẹ rí nìyẹn. Bọ̀ gbogbo ìgbà tí mo, ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá dẹ̀ rí ara mi ní ìsàlẹ̀, tí mo bá dẹ̀ lọ sí awúlẹ̀ báyìí, tí mo máa ráye kí n dẹ̀ lọ sí ọdẹ torí mi ò dẹ̀ lọ rí.

À, ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ni pé kí n máa fún àwọn ènìyàn lówó torí fún, fún èèyàn lówó nǹkan tó dẹ̀ ṣe pàtàkì ni. Tí o bá fún èèyàn lówó, èèyàn ló dẹ̀ mọ bùkátà tó wà ní iwájú rè, ó máa lọ fi owó yẹn ṣe bùkátà rẹ̀. Ṣùgbọ́n tí o bá fún èèyàn ní ẹ̀bùn mi, bóyá kò jẹ́ ní di ǹkan tó dẹ̀ fún yẹn, ṣùgbọ́n owó sì ni kálú kù fẹ́ràn owó. Tí o bá fún èèyàn lówó, ó máa lọ fi ṣe bùkátà rẹ̀. So, irú ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ni pé kí n máa fún wọn ní owó kí wọ́n bá lè lọ ṣe bùkátà tó bá wà ní iwájú wọn.

Orin tí mo fẹ́ràn kí n máa gbọ́ ni mo jẹ́ fẹ́ràn kí n máa gbọ́ orin fújì. So bí mo ṣe wà ní'yẹn, bó ṣe wà fún mi ní'yẹn, mo fẹ́ràn kí n máa gbọ́ orin fújì dáadáa. So orin fújì ń kí lóde máa ń fún mi ní fàájì ni. Mo máa rí fàájì níbi gbígbọ́ orin fújì dáadáa. So orin yẹn mo jẹ́ kí n ṣeré pẹ́ẹ̀lù gbígbọ́ ẹ̀. Mo máa ń gbádùn kí n máa gbọ́ orin fújì gidi gan-an ni. Torí ǹkan tí mo fẹ́ràn kí n máa gbọ́ ni, ǹkan tó lè dára fún mi kí n máa gbọ́ ni. So mo fẹ́ràn orin fújì dáadáa.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni pé mó máa ń ṣe nǹkan tó dẹ dara fún wọn. Torí èmi èèyàn ni tó yé pé mi ò dẹ́ kí ń ṣeré pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi. Àn nǹkan tó jẹ́ ṣe pàtàkì ni yen, kí èèyàn má ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀. So mi ò dẹ́ kí ń ṣeré pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi rárárárá. Bí mo ṣe máa ń darí wọn nìyẹn, mo máa ń darí wọn pẹ̀lú àwọn nǹkan tó dẹ́ ṣe pàtàkì dáadáa. So bí àwọn òṣìṣẹ́ yẹn ṣe wà fún mi nìyẹn, mo dẹ́ fẹ́ràn wọn torí wọ́n máa ń ṣiṣẹ́ wọn dáadáa. Mo dẹ̀ mọ nǹkan tó dẹ́ gbé wọn wá sí ibi iṣẹ́, wón dẹ́ kí ń fi iṣẹ́ wọn ṣeré. So èmi ni yẹn, bí mo ṣe máa ń darí wọn nìyẹn.

Irú aṣọ tí mo fẹ́ràn jù ni; mo fẹ́ràn aṣọ native, kaftan, ìyẹn, mo fẹ́ràn kí máa wọ kaftan dáadáa. So kaftan nìkan tó dẹ́ máa ń dára ní ara mi. Nǹkan tó fa tí mo fi fẹ́ràn e niyẹn. Àti kaftan sì niyi tí èèyàn bá wọ̀ báyìí, ó máa ń jẹ́ kí wọ́n rí ìyi èèyàn. O máa ń jẹ́ kí èèyàn jáde bií èèyàn àgbàlagbà ni. Ó máa ń jẹ́ kí wọ́n respect èèyàn. So nǹkan tó fa tí mo fi fẹ́ràn aṣọ kaftan yẹn dáadáa niyen. Mio dẹ̀ kí ń ṣeré pẹ̀lú kaftan wíwọ̀, mo de fẹ́ràn kaftan dáadáa gan ni.

Bẹ́ẹ̀ni, mo dè mọ̀ bí à ń ti gùn kẹ̀kẹ́ tọrí èmi kẹ̀kẹ́ gùn. Ǹkan tí mo máa ń gùn láti ìgbà tí mo ti wá ń kékeré ni mo ti ń gùn kẹ̀kẹ́. Ǹkan tọ̀fa tí mo fi mọ̀ kẹ̀kẹ́ gùn nìyẹn. À, kẹ̀kẹ́ gùgùn yi ńkan tó dẹ́ dára fún ara ni torí èèyàn máa ń jẹ́ kí, ó máa ń ṣe ńkan ìdárayá fún yàn. Tí èèyàn bá gùn kẹ̀kẹ́, gbogbo àwọn igun tó dẹ́ wà lára èèyàn, gbogbo wọn ó máa ṣe bó ṣe yẹ. So ńkan tọ̀ fa tí mo máa ń fi fẹ́ran kí n máa gùn kẹ̀kẹ́ yẹn nìyẹn. And kẹ́kẹ́ gúngùn yìí, nǹkan tó ti pẹ́ tí mo ti ń gùn ni. Ó ti pẹ́ gidi gan tí mo ti ń gùn kẹ̀kẹ́.

So, a-a bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ọ̀nà mẹ́ta ni. Ìgbá mi a máa ṣe ìpè fídíò, Ìgbá mi a máa ṣe ìpè fóònù, Ìgbá mi sì ni a máa pàdé ní ojú n r'ojú ni. Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà pàdé nìyẹn, ọ̀nà mẹ́ta yìí ni mo máa ń bá wọn bá dé. So ó jẹ́ yẹ bí ìpàdé náà bá ṣe wá. Bí ìpàdé náà bá ṣe wá, bẹ́ẹ̀ ni a ṣe máa ń ṣe Ìgbá mi. A lè pàdé ní orí f-f-fóònù fídíò àbí ká dẹ pàdé pẹ̀lú ọ̀rọ̀. Ìbá mi sì ni a máa pàdé ara wa ojú n r'ojú ni. So bí mo ṣe máa ń pàdé àwọn oníbàárà mi nìyẹn, bí mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀ nìyẹn.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni pé bí mo ṣe máa ń sin adìyẹ. Mo dẹ̀ fẹ́ kí n kọ́ ìmọ̀ tuntun yẹn torí adìyẹ sísìn àti ẹja sísìn, ǹkan tí ó máa ń mú owó wá dáadáa ni. So mo fẹ́ bẹ̀rẹ̀ ṣíṣe iṣẹ́ yẹn torí kí n ba lè máa save àwọn extra owó. So ìmọ̀ tuntun tí mo fẹ́ lọ kọ́ nìyẹn. Bí wón ṣe máa ń sin adìẹ àti bí wón ṣe máa ń sin ẹja. Àmọ́ máa kọ́ wọn ní àìpẹ́ yìí torí ǹkan tí mo ti fi ṣọ́kàn mi ni tí mọ́ bá ti fi ń kan ṣọ́kàn mi, mi ò dẹ́ kí ń ṣeré pelu e.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa torí ṣíṣe ìtọ́jú ọjà nǹkan tó de daa dáadáa ni, nǹkan tó yẹ kí èèyàn máa ṣe ni, kò de yẹ́ kí èèyàn máa ṣe eleyii pẹ̀lú bí ó ṣe máa ń tọ́jú àwọn ọjà rẹ̀ torí ọjà tí èèyàn kò bá ti tọ́jú ọjà rẹ̀, ọjà náà ó máa ní boya ǹkan tí kò dáa ó máa wọ ọjà náà. So ǹkan tó fa tí èèyàn ní láti tọ́jú ọjà rẹ̀ dáadáa nìyẹn. So mi ò dẹ́kìí ṣe eré pẹ̀lú titọ́jú àwọn ọjà mi. Mo máa ń tọ́jú wọn dáadáa. Mo máa ń tọ́jú wọn bó ṣe yẹ kí èèyàn tọ́jú àwọn ǹkan ẹ.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi ni pé tí ìṣòro bá ti ṣẹlẹ̀ báyìí tó, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni mo máa ń wá ìdí ìṣòro yẹn, nǹkan tó dẹ́fa tí ìṣòro yẹn fi ṣẹlẹ̀. Ti mo bá ti rí ìdí ìṣòro yẹn tó, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé mo máa lọ bẹ̀rẹ̀ sí wá bí mo ṣe máa ṣètò rẹ̀. Toba jẹ́ pé ẹnìkan ló dẹ́fa ìṣòro yẹn, mo máa lọ bá ẹni náà pé ká. Kíni tó dẹ ṣe yi, kí ó dẹ dá ó, ó dẹ yẹ ká ma a ṣe bí, ká mọ bí a ṣe máa ṣètò ìṣòro yìí torí nǹkan tó ṣẹlẹ̀ ní àárín wa ni kò dẹ yẹ ká awon eyan máa gbọ̀ wá ní ìta.

Rárá o, èmi ò dè ní nọ́mbà orílẹ̀ torí kéṣe abúlé ni mo wà. To bá jẹ́ pé abúlé ni mo wà ni, ẹhen, ìgbà yẹn boya mo dẹ̀ ní, mo lè máa fi nọ́mbà orílẹ̀ ṣe, bóyá mo dè tí mo bá fẹ́ ní búkátà kan, báyìí mo dè nídi nọ́mbà náà. So, mi ò dè lè nídi nọ́mbà orílẹ̀. Ǹkan tó fa tí mo ò dè fi ní nọ́mbà orílẹ̀ nìyẹn. Ṣùgbọ́n group WhatsApp kan wà tó jẹ́ pé ti community wa ni, gbogbo ǹkan tó bá ń ṣẹlẹ̀ ní community náà, a máa ríi ní group yẹn. So, mi ò dè nídi nọ́mbà orílẹ̀. Ǹkan tó fa tí mo ò dè fi gba nọ́mbà náà nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdáni torí èmi èèyàn ni tó fẹ́ gbé gbogbo nǹkan tó bá jẹ́ pé eré tó dẹ̀ wà pàtàkì ni, èyí tó máa ń jẹ́ kí èèyàn ṣe nǹkan dáadáa. So, mi ò dẹ́ kí n ṣeré pẹ̀lú irú àwọn eré yẹn. So, nǹkan tó fa ti mo máa ń fi ṣe eré ìdáni dáadáa nìyẹn. Mo máa ń ṣeré náà torí eré ni tó dẹ̀ ní pàtàkì. So, nǹkan tó fa ti mo dẹ́ kí n fi ṣeré pẹ̀lú ẹ̀ nìyẹn. Ǹkan tó fa ti mo fi fẹ́ràn kí a máa ṣe eré náà dáadáa nìyẹn. Mo máa ń ṣe eré náà gidi gan. Mo fẹ́ràn ṣíṣe eré náà dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ ẹ̀rọ ìdágijì torí àwọn ẹ̀rọ ìdágijì mí ń bẹẹ to jẹ pe wọ́n dé dára. Bóyá ẹni tó de lò wọ́n kò de lò wọ́n dáadáa so, irú àwọn ẹ̀rọ yẹn mo máa ń lò wọ́n. So mi ò de ní problem pẹ̀lú irú àwọn ẹ̀rọ ìdákéjì yẹn. So mo fẹ́ràn àwọn ẹ̀rọ ìdákéjì yẹn, mo máa ń lò wọ́n dáadáa. Tí ó bá ti jẹ́ pé ẹ̀rọ ìdákéjì yẹn, bóyá ẹni tó de lò kò de lò nílò kú lò, ó de lò dáadáa. So irú ẹ̀rọ ìdákéjì yẹn mo lè lò fún iṣẹ́ mi, mo de lè gbádùn e dáadáa.